Ní, ní ẹni tó bá ti lọ sí ilé ìwé alákọ́bẹ̀rẹ̀ àbí jẹ ilé òṣìǹmí rí, lára àwọn orin tí wọ́n máa ń kọ́ wa nígbà náà ni orin ìmotótó tí wọ́n á kọ ọ wípé wẹ̀ kí o mọ̀, gé èékánná rẹ, fọ ṣọ̀ ọ̀ rẹ, jẹ ohun tó dára lásìkò máa jẹ ohun jù ṣógbọ́n. Ìdí tí wọ́n fi ń kọ orò àwọn orin báyìí wá ni wípé ìkọ̀kan lára àwọn ohun tí wọ́n ṣọ fún wa nínú orin yìí ni ó ṣe pàtàkì fún ìlera wa. Títọ́jú èékánná wa ó jẹ́ ǹkan tí ó yẹ kí á máa mójútó ní òrèkórè torí a ń fi èékánná wa ṣe ọ̀pọ̀lọpọ̀ ǹkan. Ríre èékánná wa pẹ̀lú abẹ ó jẹ́ ọ̀nà tí ó tọ́jú láti fi gé èékánná wa. Bó ti lè jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ó ti kúrú láti máa fi eyín re gé èékánná wọn. Òpọ̀lọpọ̀ àléébù ni yóò wà nínú ọgbọ́n àlùmọ́nkọ́ró láti máa fi gé èékánná yìí. Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé tí a bá fi tọ́jú èékánná wa pamọ́ fún ọjọ́ mélòó kan, àwọn ǹkan dúdú kan á máa sá sí abẹ èékánná. Àwọn ǹkan dúdú tí ó ń sá sí abẹ èékánná yìí jẹ́ àwọn kòkòrò àìfojúrí tí ó lè ṣe ìpalára fún ara wa. Tí o bá fi eyín rẹ gé èékánná rẹ ní aláìmọ̀, o ti fi ẹnu gbé àwọn kòkòrò burúkú náà sínú àgùà ara rẹ. Mọ́ tí o bá lo abẹ fẹ́lẹ́ tí o fi ré gbogbo ìdọ̀tí náà kúrò tí o dẹ̀ fi ré gbogbo èékánná rẹ kúró. Eléyìí máa ṣọ́ ọ kúrò nínú àbùrò àti fi kòkòrò àìfojúrí sí ẹnu. Òpọ̀lọpọ̀ ẹlòmíràn tilẹ̀ fẹ́ràn láti máa lọ bá àwọn tí ó ń bá ni gé èékánná, kàkà kí òun gé èékánná náà fún ara rẹ̀. Àwọn ọmọbìnrin tí ó ní ọ̀nà mìíràn tí wọ́n ti fi ń bu iyì àti bu ẹwà kún èékánná wọn pẹ̀lú títọ́ ọ ní oríṣiríṣi ọ̀dà èékánná. Àwọn ọmọkùnrin mìíràn náà máa ń fi ọ̀dà èékánná sí i. Bẹ́ẹ̀ àti rẹ̀ rí àwọn mìíràn tí wẹ́ wípé wọn kì í gé èékánná wọn ṣùgbọ́n wọ́n ń ṣe àmójútó rẹ̀ ní òrèkórè. Ìkọ tí ó ṣe pàtàkì ni wípé kí á máa ṣe àmójútó èékánná wa kí a dè ríi wípé àwọn kòkòrò àìfojúrí wọn kò ní á fà láti sá pamọ́ sí abẹ wọn. Eléyìí tó fi bẹ́ẹ̀ dára jù nínú gbogbo ọ̀nà tí a fi ń tọ́jú èékánná wa ni wípé kí á máa gé ẹ ní òrèkórè kí a sì ríi wípé à ń fọ èékánná wa dáradára nígbàkígbà tí a bá fẹ́ wẹ̀. Ìtọ́jú èékánná wà lára ǹkan tó ṣe pàtàkì torí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí a bá fẹ́ jẹ oúnjẹ tí à ń fi ọwọ́ jẹ, tí ìdọ̀tí bá wà nínú èékánná wa ní aláìmọ̀, a ti jẹ ìdọ̀tí mọ́ irú oúnjẹ tí à ń jẹ. Irú ǹkan báyìí lè fa inúrírun àti oríṣiríṣi àìsàn mìíràn. Tọ́jú èékánná rẹ lónìí.

Ọ̀pọ̀lọpọ̀ ọ̀gá mìíràn ni ó ti di ọ̀tá àwọn tí wọ́n bá ṣiṣẹ́. Nígbà mìíràn, àwọn ọ̀gá yìí mọ ìdí tí àwọn èèyàn o fi fẹ́ràn wọn ṣùgbọ́n kò sí ǹkan tí wọ́n lè ṣe ju pé kí wọ́n máa ṣe ǹkan tí wọ́n ń ṣe lọ. Oríṣiríṣi ọ̀nà ni a lè gba darí àwọn òṣìṣẹ́ wa, bó ti lè jẹ́ wípé ó ní àwọn àǹfààní àti àléébù tó wà nínú ọ̀nà kọ̀ọ̀kan. Láàkọ́kọ́, ẹlòmíràn fẹ́ràn láti jẹ ẹni tí àwọn òṣìṣẹ́ rẹ̀ bẹ̀rù. Eléyìí máa ń jẹ́ kí iṣẹ́ yá ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà àwọn òṣìṣẹ́ wọn kì í fẹ́ràn iru ẹ́ní bẹ̀. Tí o bá jẹ́ ọ̀gá kan tí àwọn òṣìṣẹ́ rẹ máa ń bẹ̀rù, nígbàkígbà tí wọ́n bá ti rí ẹ, wọ́n á fẹ́ tẹra mọ́ṣẹ́ torí pé wọ́n mọ̀ wípé o kò ní gba gbẹ̀rẹ̀. Ní ọ̀pọ̀ ìgbà tí wọ́n bá ní ǹkan kan tàbí èkejì tí wọ́n fẹ́ sọ fún ẹ nípa iṣẹ́, wọ́n kò tún ní ní ìgboyà láti sọ fún ẹ pé ǹkan báyìí ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n tíwọ bá jẹ́ ọ̀gá tí ó kó àwọn ọmọṣẹ́ rẹ̀ mọ́ra, bó ti lè jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni eléyìí máa ń fa ìfàṣẹ́yìn fún iṣẹ́ ṣùgbọ́n, à, oríṣiríṣi àǹfààní ni ó wà nínú eléyìí. Àwọn tí ó bá sún mọ́ ọ tí ẹ jọ ń ṣiṣẹ́ wọn á lè bá ẹ sọ ọ̀rọ̀ àbí ẹdùn ọ̀kan ǹkan tí ó bá ń ṣe wọn. Eléyìí náà tún lè fa ìlọsíwájú fún iṣẹ́ ẹ yín tí o bá-- t'ọlọ́un bá fi àwọn ènìyàn gidi kẹ́ ọ ní ibi iṣẹ́ náà. Ṣùgbọ́n nígbà mí, ẹlo míì lè máa fi, ó lè máa kọbi ara sí iṣẹ́ tó yẹ kó ṣe torí pé ọ̀gá tó ní ọ̀gá náà jẹ́ ẹnìkan tí kò kọbi ara sí iṣẹ́ lọ títí. Ṣùgbọ́n eléyìí tó fi bẹ́ẹ̀ dára jù nínú méjèèjì ni pé kí a ṣe gbogbó ẹ́ ní ìwọ̀ntúnwọ̀nsì. Kí ọ̀gá ní àsìkò tí ó máa bá àwọn ọmọṣẹ́ rẹ̀ ṣeré, kó dẹ̀ ní àsìkò tí ó jẹ́ kí wọ́n mọ̀ wípé ṣíṣe iṣẹ́ àti kí múmu iṣẹ́ ní ọ̀kunkun dùn ó ṣe pàtàkì. Fífi ìwọ̀ntúnwọ̀nsì ṣe eléyìí máa ń jẹ́ kí iṣẹ́ gbòòrò, ó dẹ́ tun máa ń jẹ́ kí àwọn ọmọṣẹ́ náà kí wọ́n fẹ́ràn ọ̀gá wọn. Ṣíṣẹ́ iṣẹ́ ní irú ibi iṣẹ́ báyìí máa ń jẹ́ kí ínú rẹ̀ dun láti lọ sí ibi iṣẹ́ ní ojoojúmọ́, ó dẹ́ tun máa ń mú kí iṣẹ́ náà tètè gbòòrò. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, àwọn ènìyàn máa ń fẹ́ kúrò ní ibi iṣẹ́ wọn nítorí bí agbègbè iṣẹ́ náà ṣeri àti bí wọn kò ṣe gbádùn iṣẹ́ náà. Ṣùgbọ́n a ti rí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó jẹ́ wípé wọ́n wà ní ibi iṣẹ́ kan tí wọn kò fẹ́ kúrò nítorí àǹfààní kan tàbí èkejì tí wọ́n ń jẹ níbẹ̀.

Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni a ń ṣe tí a ò mọ̀ wípé àwọn ni wón ní ipa tó ní kì mí nínú ìlera wa. Lára nǹkan tó ṣe pàtàkì fún ìlera wa ni irúfẹ́ oúnjẹ tí a bá ń jẹ. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ó mọ éléyìì, ṣùgbọ́n tí kò kí ń kọ bí ara ṣíí. Ó ní àwọn oúnjẹ oríṣiríṣi oúnjẹ kan tí ó yẹ kí a máa jẹ. Ṣùgbọ́n nítorí wípé àwọn oúnjẹ bí ìrẹsì, àwọn oúnjẹ tí ó ní carbohydrates nínú ti bẹ́ẹ̀ pọ̀ ju nínú oúnjẹ tí à ń jẹ. Kò jẹ́ kí a mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ní àwọn oúnjẹ mìíràn ni wọ́n ní fún àgọ́ ara wa. Tí wọ́n bá béèrè lọ́wọ́ ẹlòmíì wípé ìgbà wo ni ó ti jẹ èso gbẹ́yìn, ìbẹ́ ìdáhùn tí ó máa fún yín máa kọ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lẹ́nu. Kì í ṣe wípé kò kí ń rí èso tí ó le jẹ nígbà tí ó bá wà níta, ṣùgbọ́n kò ní ìgbàgbọ́ wípé ó ṣe pàtàkì fún òun. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí a kò kọ bí ara ṣíí ni a kò mọ̀ wípé àǹfààní tí wọ́n ní fún àgọ́ ara wa ṣe kó kó dẹ̀tún ṣe pàtàkì. Ó ní àwọn irúfẹ́ oúnjẹ mìíràn bí gálìkì, bí àlùbọ́sà, bí atalẹ̀, bí àwọn èso bí apple tí ó yẹ kí a máa jẹ. Ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ni ó wà nínú éleyíì àwọn oúnjẹ bí vitamins àti mineral tí ó yẹ kí a máa jẹ tí a kò fi ojú sìì sí. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni kò mọ̀ wípé àwọn àìsàn mìíràn tí ó ń ṣe òun kò nílò òògùn, oúnjẹ tí ó ṣẹralókun ni ó nílò. Fífún ara rẹ lókun ní òrékọ̀ọ̀rẹ́ ṣe pàtàkì kí o má ba à lè máa ṣe àìsàn nígbàkígbà. Àwọn oúnjẹ tó ń fúnni ní calcium bí ìgbín náà tún ṣe pàtàkì kí a máa jẹ. Ṣùgbọ́n tí o bá jẹ ẹnìkan tó jẹ́ wípé irúfẹ́ oúnjẹ kan náà ni ò ń jẹ ní ojoojúmọ́ tí o máa ṣe isípọ̀ rọ́pọ̀ àwọn oúnjẹ yìí, eléyìí náà sì lè fa kí o ní nutrient deficiency. Eléyìí to túmọ̀ sí wípé àwọn èròjà afàrálokun kan kò ní sí ní àgọ́ ara rẹ. O nílò láti máa ṣe ìsọdọ̀tun àwọn èròjà èso mọ ìṣẹ́rarókun yìí ní òrékòọ̀rẹ́ kí ara rẹ lè wà ní ipò tó péye.